Ehn, ṣe o máa ń wọ ìbòrùn? Mi ò kí ń wọ ìbòrùn torí wípé mi ò kí ń ṣe ọmọ mùsùlùmí. Ọmọ kìrìsìtẹ́nì ni mí. Ṣùgbọ́n àwọn, àwọn mùsùlùmí ni ó máa ń wọ ìbòrùn. Wọ́n máa ń wọ ìjàbu láti bo orí wọn. Ẹṣin wọn fún wọn láǹfààní láti máa ṣe èyí ní gbogbo ìgbà, láti máa bo orí, láti máa bo ọrùn wọn, kí ẹ̀yà ara wọn kó má ṣi sílẹ̀, kí wọ́n bo ara wọn dáadáa. Ṣùgbọ́n èmi mi ò kí ń wọ ìbòrùn torí pé mi ò kí ń ṣe mùsùlùmí.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ ni wípé kí ọ̀gá ẹni tí ó ń darí iṣẹ́ kí ó máa fi iṣẹ́ ni àwọn tí wón jọ ń ṣiṣẹ́ lára. Àwọn ọ̀gá yìí má ń rí ara wọn bí Ọlọ́run ọba ni. Wón má ń tọ́, wón má ń treat, wón má.

Kí ni oun mímu tí o fẹ́ràn jù lọ ẹ ṣe fún ìbéèrè yìí nítorí wípé gbogbo àwọn tí ó wà ní àyíká mi ló mọ̀ ní wọ́n sì lè di jú láì ronú láì tí ẹ fi àkókò kankan ṣòfò láti sọ irú oun mímu tí mo fẹ́ràn jù lọ. Oun mímu yìí kò ṣe wípé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú kódà oun mímu tí ìyá tó bí mi lọ mo fẹ́ràn láti mú jù lọ ni oun mímu yìí. Oun mímu náà èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi pè torí à ń pè é ní ẹ, oun aládìdùn. Hhn. Mo fẹ́ràn láti máa mú oun mímu yìí gidi gan-an ni. Mo fẹ́ràn láti máa mú. Mo máa ń mú gbogbo ìgbà. Ìgbà mìíràn mo lè mu ẹyọ kan. Àwọn ìgbà mi tí ó bá tún ṣe mí bí kí n lọ rà á, màá tún lọ rà ẹ́ mi, màá wá mú méjì. Mo fẹ́ràn láti máa mú ní ìgbà tó bá tútù gan-an ni. Mo sì fẹ́ràn láti máa ṣẹ́ díẹ̀ kù nítorí wípé tí mo bá mu èyí tí mo ń mú tán a tún máa ṣe mí bí pé kí n tún mú mí sì. So tó bá ti wá ń ṣe mí bí i kí n tún mú mí sì, màá wá sáré, màá lọ gbé èyí tí mo bá mu kù. Gbogbo àwọn tó wà láyíká mi ló sọ fún mi wípé mo fẹ́ràn rẹ̀ jù. Ṣùgbọ́n oun tí ènìyàn bá fẹ́ràn kò le fi lè. Mo fẹ́ràn láti máa mú gidi gan-an ni. Mo fẹ́ràn oun mímu yìí, mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn láti máa ràá. Mo sì fẹ́ràn rẹ̀ tí ènìyàn bá tún fún mi pé "Gba o". Ní ibi tí mo ti ń ṣiṣẹ́, tí mo ti ń ṣe ẹ̀rọ ìkàwé fún àwọn olùkọ́ ni. Ni ọ̀sẹ̀ tí a wá yìí, ẹni tí ó ni ibẹ̀ owá bá mi, ó sọ fún mi pé, "Òun ti bá mi tọ́jú oun tí mo fẹ́ràn jù lọ ẹ, tí mo fẹ́ràn mímu jù lọ yìí. Òun ti bá mi tọ́jú rẹ̀ sínú ẹ̀rọ amóhun tútù." Bí ó ṣe sọ fún mi, inú mi dùn gidi gan-an ni. Inú mi dùn. Mo wá tètè ṣe gbogbo oun tí mo fẹ́ ṣe tán. Nígbà tí mo ṣe gbogbo oun tí mo fẹ́ ṣe tán, mo wá pe ọmọ ẹ̀ kékeré wípé mo ti fẹ́ máa lọ, kó bá mi mú oun dídùn tí mo fẹ́ràn yìí, kó bá mi mú wá. Ó dè bá mi mú wá, ó pè mí. Wọ́n á pè mí, wọ́n sọ fún mi, mo gbá lọ́wọ́ ẹ̀. Mo sì dúpẹ́. Mo sọ fún un wípé oun tí mo fẹ́ràn jù lọ yìí, màá mú oun tí wọ́n rọ́ síbò tí à ń pè ní ìgò, màá mú bọ̀ lọ́la. Bẹ́ẹ̀ ni mo sì mú. Inú mi sì dùn gidi gan-an ni. Inú mi dùn wípé mo rí oun tí mo fẹ́ràn jù lọ yì. Bẹ́ẹ̀ ni, mi ò fi owó rà á mọ́ torí wípé tí kò bá fún, tí ọmọ náà àti ìyá ẹ tí wọ́n ò bá fún mi, mo lè, mo lè mú owó kí n tún lọ fi ra mí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti fún mi yìí, inú mi wá dùn. Mo ní àáà, mo máa dúpẹ́. Mo wá mú. Dúpẹ́ ẹ dípò pé kò tútù bí mo ṣe fẹ́ o. Kò tútù bí mo ṣe fẹ́ tó bá jẹ́ pek mo fi owó mi rà. Ṣùgbọ́n mo dúpẹ́ wípé wọn mú oun tí mo fẹ́ràn, wọ́n sì fi tà mí lọ rẹ̀. Mo gbá, mo sì dé lé. Lẹ́yìn ìgbà tí mo dé lé tán, mo wá mú oun yìí, mo wá mú. Nígbà tí ó di àárọ̀ ọjọ́ kejì tí mo fẹ́ máa pa là lọ sí ilé ẹ̀kọ́, mo mú ìgò yìí tí mo ní tẹ́lẹ̀ torí pé mi ò tí ì mu èyí tí wọ́n fún mi yìí tán. Mo wá fi sínú ẹ̀rọ apamọ́wọ́ mi. Mo gbé síbẹ̀. Mo wá lọ dá pa dà láàárọ̀ ọjọ́ kejì. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gan-an pé wọ́n ṣe o. Tí wọ́n fún mi ni oun tí wọ́n mọ wípé mo fẹ́ràn jù lọ. Ìdí èyí náà ni ó ti sú mi. Kí ni yì pọ̀. Ah! Mo wàá n wo pé ó yẹ kó ti pé o. Oun tí mo fẹ́ràn jù lọ ni yìí.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sín? Hehe. Tí mo bá ń sín, ohun tí mo máa ń ṣe ni wípé màá fi ọwọ́ bo imú mi, màá sì dúró sí ẹ̀gbẹ́ kan kí n má ba à kó ohun tó ń ṣe mí ran àwọn tó kù. Màá sín, màá mú aṣọ kékeré, màá fi bo imú.

Ṣé o máa ń kọ ǹkan lórí ìtàn netí? Ṣé o máa ń kọ ǹkan lórí ìtàn netí? Irú ìbéèrè wo rèé? Ìbéèrè yìí kì ò yé mi ko ti fi àpẹẹrẹ bí mo ṣe le dáhùn ìbéèrè yìí hàn. Ṣé o máa ń kọ ǹkan lórí ìtàn etí?

Ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ bí ara ayárabíàṣá tuntun? Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ bí ara ayárabíàṣá tuntun ni ìgbà tí èyí tí mò ń lò bá ti kọ ṣẹ́ tàbí tí ó bá nílò àtì paarọ̀ rẹ̀.

Ṣé o fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà? Àti ra oúnjẹ ní òpópónà ní ìgbà mìíràn ó máa ń ṣe afárá fún ènìyàn. Ẹni tí ó bá fẹ́ ra oúnjẹ ní òpópónà, ó gbọ́dọ̀ ti jẹ́ ọ̀nà tí ó mọ dáadáa àti wípé o lè ṣàkọwé bí wọ́n ṣe ń tọ́jú oúnjẹ náà.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ láti kúrò ní ibi iṣẹ́ kan lọ sí ibi ibòmíràn. Ìgbéjáde ibi iṣẹ́ yìí ló túmọ̀ sí wípé láti tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ. Ìgbéjáde ibi iṣẹ́ yìí ó lọ lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran yíya àwòrán lọ́pọ̀lọpọ̀. Ní ìgbà tí mo bá ti dìde, tí mo bá ti n jáde, tí mo bá ti si mura tán, màá sì lọ wo ara mi nínú jígí. Nígbà tí mo bá wo ara mi nínú jígí tán, màá wá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá wá gbe lọ sí ibi tí ìyàwòrán wà láti ya ara.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Èmi kò mọ ohun tí à ń pè ní àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ ni a lè fi ṣe àkàwé àmì tí ó bá ẹnikẹ́ni wá láti ibi nibi mọ̀. Àmì ìràwọ̀ oríṣìíríṣìí ló dẹ̀ máa ń wà, a kò lè.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Iwe mímọ́ gan fi ìdí ẹ mú lẹ́ wípé tí o bá ṣe ènìyàn, o gbúdọ̀ tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Yálà ọmọdé tàbí àgbà tàbí ọkùnrin tàbí obìnrin, ọ̀nà àforíjì wọn ló gbúdọ̀ máa wà ní gbogbo ìgbà. Nítorí náà, mo máa ń fẹ́ràn.

Irú orin wo lo fẹ́ràn láti máa gbọ́? Irú oríṣiríṣi orin lo wà. Ojùju wà, bàtá wà, àwọn bàtálá wà, àwọn orin eégún, àwọn orin àgbole. Irú orin wo ni ìwọ fẹ́ràn láti máa gbọ́? Oríṣiríṣi àkáńṣò.

Ṣé o ní ọgbọ́n àbí o ní ọgbà? Tí o bá ní ọgbà, wà á gbà kí àwọn ọmọ kékeré kí wọ́n máa ṣeré ní àyíká rẹ̀. Tí ìwọ bá ní ọgbà, wà á máa wò yíká láti mọ bí ọgbà rẹ ṣe tóbi tó. Ṣé ìwọ ní ọgbà? Irúfẹ́

Ṣé o fẹ́ràn àwọn alo apalẹ́nu rẹ́rìn? Ṣé o fẹ́ràn àwọn apanilẹ́rìn? Àwọn apanilẹ́rìn wọ̀nyí, wọ́n á mú kí ènìyàn kí ó rẹ́rìn kí ó sì gbàgbé àwọn ìṣòro rẹ̀. Ṣe ìwọ fẹ́ràn àwọn apanilẹ́rìn? Àwọn apanilẹ́rìn wọ̀nyí, wọ́n á mú ẹni rẹ́rìn, wọ́n a sì.

Ṣé o máa ń fi ìpara sára? Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ ni, ó dára láti máa fi ìpara sára. Oríṣiríṣi ìpara ló wà. Àwọn ìpara tó máa ń sàn àti àwọn ìpara tó ń dípò. Oríṣiríṣi ìpara.